Báwo ni o ṣe máa ń tọ́jú ara rẹ? Èmi máa ń tọ́jú ara mi nípa oúnjẹ, nípa ká lọ ewé àti egbò, ká lọ egbògi, ká lo ògùn òyìnbó, ká dẹ̀ jẹ èso, ká dẹ̀ ṣe, eh, exercise bí i ká rìn díẹ̀ àbí ká lọ wẹ̀ ní odò kí ara lè ya gágá.

Kí ni ó máa ń mú ọ rẹ́rìn-ín? Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló máa ń mú mi rẹ́rìn-ín. Bí kí èèyàn máa wo eré ìdárayá àbí kí àwọn ọmọ máa ṣeré nílé àbí ká máa sọ̀rọ̀ tó bá pani lẹ́rìn-ín. Àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló máa ń mú mi rẹ́rìn-ín.

Kí ni ètò rẹ fún ìparí ọ̀sẹ̀? Mi ò ní ètò pàtàkì kan fún ìparí ọ̀sẹ̀. Mi ò ṣètò fún ìparí ọ̀sẹ̀. Gbogbo ọjọ́ ló jẹ́ bí ẹyọ̀kan ní ọ̀dọ̀ mi. Mi ò kín ṣe ètò pàtàkì kankan fún ìparí ọ̀sẹ̀

Ṣé o máa ń bínú tó bá wà nígbà tí o bá wà nínú ọkọ̀? Mi ò kí ń bínú nígbà tí mo bá wà nínú ọkọ̀. Nígbà mìíràn nkan ibínú máa ń ṣẹlẹ̀. Èèyàn máa ń fojú fun but lẹ́ẹ̀kọọkan, tó bá dàbí pé bí a ó ju bí èèyàn ṣe fẹ́ lọ, èèyàn lè bínú.

Kí ni o máa ń jẹ ní òwúrọ̀? Ehn, mo máa ń jẹ oúnjẹ tí mo bá ti rí ní òwúrọ̀. Kò ṣe pé mo ní oúnjẹ pàtàkì kan tàbí oúnjẹ kan tí mo ní tó mo máa ń jẹ. Gbogbo oúnjẹ tí mo bá ti rí ni mo máa ń jẹ. Ìbá jẹ́ ìrẹsì, ìbá jẹ́ ẹ̀wà, ìbá jẹ́ tea. Mi ò ní oúnjẹ pàtàkì kan fún ọjọ́ kan tí mo máa ń jẹ. Gbogbo oúnjẹ, òun ni mo máa ń jẹ.

Kíni ó máa ń fún ọ ní ìtara ní ibi iṣẹ́? Mi ò ní nǹkan àbí kò sí nǹkan pàtó tabi pàtàkì kan tó ń fún mi ní ìtara ní ibi iṣẹ́. Mo fẹ́ràn àbí mo dẹ̀ gbádùn iṣẹ́ mi, mo dẹ̀ ṣe iṣẹ́ mi bí ó ti yẹ, bí ó tẹ́ titọ́ torí pé mi ò ní ẹni tí ó ń bá mi jà ní ibi iṣẹ́. Mò ń ní ọ̀pọ̀lọpọ̀ tó wà, àwọn èèyàn tí a jọ máa ń ṣiṣẹ́ pọ̀ ṣùgbọ́n kò ṣe pé à ń ṣe iṣẹ́ fún ọ̀gá kan.

Kí ni o máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan? Ní òwúrọ̀ tí mo bá ti jí, mo máa ń wẹ̀, máa gbálẹ̀, máa fọ abọ́, màá dẹ̀ gbé iṣẹ́ mi jáde kí àwọn ènìyàn lè bẹ̀rẹ̀ sí ní wá máa ra ọjà.

Ṣé o máa ń ṣiṣẹ́ láti ilé? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣiṣẹ́ láti ilé lẹ́ẹ̀kọ̀kan. Mo máa ń ṣiṣẹ́ lórí Íńtánẹ́ẹ̀tì, lórí lápútọ̀ọ̀pù, mo máa ń ṣiṣẹ́ lórí fóònù mi. Mo máa ń ṣiṣẹ́ lẹ́ẹ̀kọ̀kan fún àwọn ènìyàn nílé. Mo máa ń dá àwọn èèyàn lóhùn nílé.